Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì rẹ̀ ní ibi iṣẹ́. Nígbà mìíràn, à, nígbà tí owó bá wà tí mo bá fẹ́ san owó fún wọn, mo máa fún wọn ní, à, owó àfikún. Èyí ni láti, à, à, ṣe wọ́n, à, láti ṣe wọ́n lóore àbí láti bù wọ́n, à, kí wọ́n bá lè máa ṣiṣẹ́ dáadáa.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́ nǹkan tí, nǹkan tí, mo fẹ́ràn gan-an. Ní òwúrọ̀, mo máa ń dìde, ní dẹ̀dẹ̀ àgọ́ bí, máa rùn. Lárọ̀, tí bá ti jí, nǹkan àkọ́kọ́ tí mo máa ṣe ni wípé mo máa gbàdúrà. Tí mo bá dẹ̀ ti gbàdúrà tán, mo máa ṣe, oúnjẹ tí mo ní láti jẹ. Ní ìdí èyí, mo máa lọ síbi iṣẹ́.

Kókò ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Àh, nígbà èwe mi, àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí mo wà lọ́dọ̀ bàbá bàbá mi. Bàbá bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ wí pé, àh, ó ya ṣáṣá, wọn dẹ̀ jẹ́ ẹni ìmọ̀. Àh, nígbà tí n bá wà ní, à, ìdánidúró ní ilé ẹ̀kọ́, mo máa ń lọ sọ́dọ̀ wọn tó jẹ́ wí pé wọ́n máa ń kọ́ mi ní ǹkan tuntun láti pẹ́ran, láti lọ sóko àti láti, ài, ṣẹ̀ja. Eléyii dẹ́ je ìgbà tí mo kọ́ àwọn ẹ̀kọ́ tó jẹ́ wí pé, à, wọ́n ṣe, à, ǹkan tó dá fún mi.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tí à mọ́ fẹ́ràn sí i lóòrèkóòrè tí n bá lọ sí ọjà lọ ra àwọn nǹkan. Àmọ́ ń fẹ́ràn láti máa gbé àpò ẹyin wá sí ilé nítorí pé ẹyin jẹ́ nǹkan tí ó dáa lára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń jẹ à lọ́pọ̀lọ́pọ̀. Eleyi dẹ̀ jẹ̀ nǹkan tí mo fẹ́ràn gan-an, ṣo àpò ẹyin dà gan-an ni.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ rẹ̀ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi lọ́nà gbogbo. Mo dẹ̀ máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibìkan nínú ilé, à tó jẹ́ wípé à ó wà, à kí í ṣe ibi tí àwọn èèyàn ti lè rí. Ìdí èyí ni tí kọ́kọ́rọ́ mi kò kín sọnù. Kọ́kọ́rọ́ mi dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọ́pọ̀

Báwo ni ìwà ìsọ̀wọ̀ rẹ ṣé rí? Ìwà ìsọ̀wọ̀ mi ṣe rí. Ó jẹ́ ǹkan tí, à, ó da gidi gan-an pẹ̀lú àwọn ará ilé, pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti, àà, àwọn tó wà ní ara àdúgbò. Àwọn ọmọdé máa ń ṣe ọ̀wọ̀ fún wọn dáadáa. Elédè jẹ́ ǹkan tí, à, mo fẹ́ràn gẹ́gẹ́ bí àwọn ìṣe àti ìwà mi.

Ìgbà wo mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? À, fóònù mi ó jẹ́ ǹkan tí à, mo fẹ́ràn gidi gan. Nígbà mìí tí mo bá ti lo fóònù mi tí mo bá ríi wí pé bátìrì rẹ̀ ṣe fẹ́ máa lọ sílẹ̀, ìgbà yí ni mo máa ń lọ fun kí ó gbóná, kọ́ìdẹ̀ ṣáàjì dáadáa.

Irú fóònù alágbèká wo ni o ń lò? Fóònù tí a mò ń lò jẹ́ ǹkan tí a ò dàgede gan. Ó jẹ́ àrílé tí àwon Samsung company ṣe, ó dàjẹ́ fóònù tó jẹ́ wípé ó wà dáadáa tí mò ń lò lójoojúmọ́ láti fi kó ẹ̀kọ́ tuntun àti láti fi bá àwon ènìyàn sọ̀rọ̀

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì sí mi. Nígbà míì, mo máa ń kó àwọn ẹbí mi lọ sóde, ká lọ jẹun, ká lọ sí ibi ayẹyẹ. Ìgbà mí, ká pa àlọ́ tàbí ká jọ ṣeré papọ̀ nínú ilé. Eléyìí ni mo máa ń ṣe láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa n rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Lórèkórè nígbà tí mo bá lá àlá, mo máa rántí wọn. Tí n bá ti jí ma gbogbo àlá tí mo bá lá, mo fẹ́ràn láti kọ̀ sílẹ̀. À eleyii jẹ kí n rántí wọn nígbà gbogbo tàbí nígbà tí mo bá fẹ́ràn láti ka àwọn àlá náà lẹ́ẹ̀kan si.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Àìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à nígbà gbogbo, à nítorí wípé ọjà jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Àwọn ibi, à yíká ilé ọjà níbi tí mo ti ń ta nǹkan, mo máa ń rí dájú wípé mo ṣe ìtọ́jú wọn ní ọjọ́ Sáturday.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán à jẹ́ nǹkan tí àmọ máa ń wò à lójoojúmọ́. À gẹ́gẹ́ bí data analyst ní ibi iṣẹ́ mi, mo máa ń ṣe àwọn iṣẹ́ pẹ̀lú àwòrán. Fún ìdí èyí, mo máa ń wo àwòrán bí à fún àago àbí wákàtí mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ lójoojúmọ́

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Òpó ayélujára jẹ́ àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè wà ní à-orí-à àwọn míì bíi WhatsAppu, bíi Facebooku, bíi Instagramu. Ibí bàyíì, mo ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí mo dè ń rí àwọn nǹkan kan tí mo nílò láti fi mọ ìmọ̀ ọ̀tún àbí láti fi kọ́ iṣẹ́ ọ̀tún.

Nígbà wo ni o kẹ́yin fọ? Eléyìí jẹ́, eléyìí jẹ́ nǹkan tí ó ṣe patàki sí mi ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sì fọ̀ọ́, tọ́ jẹ wípé, mọ́ wò ó gidi gan pé, ó jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. À mó dẹ̀ ṣẹ́ lọ̀orẹ̀ kọ̀orẹ̀ nítorí wípé ó dáa fún mi.

Ṣé ò ń ṣe iṣẹ́ láti ilé? Síṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ìgbà gbogbo. Mo máa ń bá àwọn ilé iṣẹ́ gíga tó wà ní ilẹ̀ Japan àti ilẹ̀ America, mo máa ń bá wọn ṣiṣẹ́ lóòrèkóòrè as transcriber, àwọn tó máa transcribe àwọn èdè lórisìíríṣìí, àwọn eléyi ni mọ̀ n ṣe láti ilé.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ jẹ́ bàtà tí, ìsàlà rẹ̀ pẹlẹbẹ. Bàtà tí ìsàlà rẹ̀ pẹlẹbẹ ni bàtà tí mo fẹ́ràn nítorí pé ó máa ń jẹ́ kí n máa rìn dáadáa, ó dà jẹ́ kí n máa sáré dáadáa. Àwọn bàtà yìí jẹ́ bàtà tí mo fẹ́ràn gidi gan nítorí pé wọ́n da, fún ènìyàn láti rìn jára yára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Eléyii jẹ́ ǹkán tí mo ń ṣe nígbà gbogbo, lílọ sí ilé oúnjẹ. Mo sì lọ sí ilé oúnjẹ ní oṣù tí ó kọjá. Igbà tí mo dé'lé lọ́jọ́ náà lọ́hùn, gbogbo ara ń dùn mí, ó dẹ̀ rẹ mí gan-an. Fún ìdí èyí, mi ò lè soúnjẹ tàbí kí n lọ sí inú ilé ton tí ń ṣe oúnjẹ. Mo wá lọ sí ibi tí wọ́n ti ń ta oúnjẹ láti lọ jẹun.

Kíni o máa ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo máa ń dé láti ibi iṣẹ́, ah, fún bí aago márùn-ún ní ìrọ̀lẹ́. Tí mo bá ti dé lé, aà, mo máa wẹ̀ náà because, ah, ara mi máa ń dùn mí. Tí mo bá ti wẹ̀, tí mo bá ti jẹun, màá wo àwọn eré ìtàgé tàbí eré ìdárayá tí mo fẹ́ràn jù. Nígbà yí, eleyi ni mo ṣe ní àṣálẹ́ kí n tó lọ sùn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ìrora níwájú àwọn ènìyàn jẹ́ nǹkan tí àmọ̀ ṣe alábàápàdé nígbà tí mò ń wà ní kékeré fún èdè èyè. Nígbà tí mò ń ṣiṣẹ́ bí I, àwọn tó ń ta nǹkan fún àwọn ènìyàn. Ìgbà yìí ni mo kọ́ láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láláìní ìrora kankan. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi.

Báwo ni o ṣẹ máa ń ri dájú pé ọjà rẹ̀ dára? À elèyìì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń ṣe, àà, àá, ìkọ̀lẹ̀ iṣẹ́, mo dẹ̀ máa ń múra sí i wípé mo fi iṣẹ́ mi, mi ò kì í fi i ṣeré. Mo máa ń pe àwọn oníbàárà, mo máa ń ṣe ìpolówó ọjà. Èléyìí dẹ̀ máa ń jẹ́ kí ọjà mi gbòòrò si, ó dẹ̀ máa jẹ́ kí ó dára.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Nígbà yí ni màá ń ṣe àwọn ètò láti kọ́ àwọn ènìyàn ní àwọn iṣẹ́ àti àwọn kọ́ọ̀sì kọ̀ọ̀kan tí a máa ń ṣe ní school nígbà yẹn. Àwọn ẹ̀kọ́ yìí dẹ̀ jẹ́ nǹkan tí ó le gan. Eléyìí ni mo máa ń kọ́ àwọn ènìyàn. Kọ́ọ̀sì eléyìí dẹ̀ máa ń mú kí àwọn ènìyàn ní àṣeyọrí nínú ìdánwò wọn.

Ṣé o ń jẹ ènìyàn tí o máa ń ṣe ètò nnkan? Mo jẹ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan, nítorí pé ṣíṣe ètò ǹkan jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Tí ènìyàn bá fẹ́ ṣe àṣeyọrí níbi iṣẹ́ tàbí níbi ọjà, à ṣíṣe ètò ǹnkan jẹ́ ǹnkan tí mo máa ń ṣe lójoojúmọ́. Elédè máa ń jẹ́ kí n ṣe àṣeyọrí nínú àwọn nǹkan tí mò ń ṣe.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Èyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà míì, nígbà tí àwọn ènìyàn bá jìnnà sí mi, tàbí tí mo bá fẹ́ bá àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí mi sọ̀rọ̀ tí wọ́n o dẹ̀ wà ní àyíká, ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tí mo máa ń lò lati fi máa bá wọn sọ̀rọ̀. Tó de je pé ó daa gidi gan ni.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? À, oúnjẹ tí mo ní àìsàn ìkóríra sí ni mọ́í-mọ́í àbí tí àwọn Yorùbá mọ̀ sí ọ̀lẹ̀lẹ̀ tàbí ọ̀lẹ̀. Mi ò kì í jẹ ẹ́ nítorí nígbà kan lọ́hùn tí mo jẹ oúnjẹ yìí, ó sá mọ́ mi lórí ni. Láti ìgbà yẹn, mi ò fẹ́ràn láti jẹ oúnjẹ yìí. Mo dẹ̀ ní àìsàn ìkóríra sí í.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè ohun àwọn ohun èlò jẹ́ nǹkan tí, à ó ṣe ǹkan tí mo máa ń fojú tó nígbà lóòrèkóòrè tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan. Mo fẹ́ràn kí n lọ sí ọjà, kí n lọ ra àwọn nǹkan tí mo fẹ́ lò. Eléyìí ni mo máa ń ṣe láti pèsè àwọn nǹkan tí mo fẹ́ lò fún iṣẹ́ tàbí tí mo bá fẹ́ ṣe oúnjẹ.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún tàbí òsì jẹ́ nǹkan tí àmọ́ máa ń lò gidi gan, àmọ́ ọwọ́ ọ̀tún ni nǹkan tí mò ń sábà ń lò nítorí pé òun ló lágbára jù, òun ni mo fẹ́ràn jù, òun ló dẹ̀ ṣiṣẹ́ àbí ó yẹ kó ti ṣe fún mi. So ọwọ́ ọ̀tún ni nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé ní ọdọdún, ní ìgbà tí ọdún máa ń lọ sí ìparí, àwọn ẹbí mi máa ń kóra won jo láti ṣayẹyẹ àti láti ṣe ìdúpẹ́. Eléyìí ni a máa ń ṣe, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa. A lè máa ń fi yọ̀ ká fi ń ríra wa àbí ká fi ń parí ìjà láàárín ẹbí.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tí mò máa rà ní ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀. Nítorí wípé mo máa ń lo ọkọ̀ mi gan, òun mo máa ń fi lọ síbi iṣẹ́, òun ni mo máa ń fi ṣe àwọn nǹkan kan tí mo ní láti ṣe lóòrèkóòrè. Mo dẹ̀ máa rà epo sínú ẹlẹ́ẹ̀mẹjì ní ọ̀sẹ̀ kan.

Báwo ni o ṣe máa ṣe ètò owo iṣẹ́? À, ṣíṣe ètò owó iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń ṣe ètò ọ̀wọ́ iṣẹ́ nítorí pé eléyìí ló máa ń mú kí àwọn èèyàn bá mi ṣe iṣẹ́ gidi gan. Mi ò dẹ́ fẹ́ràn láti, à, ṣe àwọn èèyàn báṣubàṣu tó bá ti di ìgbà tí wọ́n fẹ́ gba owó iṣẹ́ wọn.

Ṣé o máa ń sáré? Sáré jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà, mo máa ń ṣe àwọn, à, ìbálé tó jẹ́ wí pé mo máa ń lọ fún, à, àwọn nǹkan kan tó jọmọ kí a máa sáré. Tótè jẹ́ nǹkan tí mò ń ṣe léòrèkóòrè láti dárayá.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Pípa ohun ọ̀ṣọ́ sára jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan. Mo dẹ̀ máa ń ṣeléyi nígbà mí ì tí mo bá ní láti ṣe ọ̀ṣọ́ sára nítorí wípé ó máa ń fi ara ènìyàn, dań ó dẹ̀ máa ń fi ara ènìyàn à dára. Nnkàn ọ̀ṣọ́ jẹ́ ǹnkan tí mo máa ń ṣe sára lẹ́kọ̀ọ̀kan.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi pọ̀ gidi gan ni. Àwọn eléyìí ni mo dẹ̀ máa ń kojú, mo máa ń dojúkọ wọ́n pẹ̀lú ọkàn kan. Mo máa ń rí dájú wipé mo bèerè ìlànà àti ìṣe bí maa ṣe dojúkọ wọ́n. Mo dẹ̀ máa gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ọ̀gá ibi iṣẹ́ mi, to wọ́n tó jẹ wípé wọ́n dẹ̀ máa ń, a, ṣe àánú fún mi gidi gan.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mímú èrò tuntun wá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń ronú jinlẹ̀ gidi gan, mo máa ń ka àwọn ìwé, mo dẹ̀ máa n ka àwọn à lẹ́tà tó jẹ́ wípé àwọn eleyii ni mo máa ń lò tí máa fi máa ń ronú jinlẹ̀ láti mú àwọn èrò tuntun wá tó máa ń dára fún ibi iṣẹ́ àti òwò mi àti ọjà náà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ nǹkan tí mo gbàgbọ́ nínú rẹ̀ nítorí wípé eléyìí ni àwọn nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí ènìyàn nílò láti wò ó. À, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ náà ó dẹ̀ je, ó dẹ̀ ní nǹkan tí ó ń ṣe láti fi àwọn èèyàn sókè.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, à, fíìmù, fíìmù. Mo fẹ́ràn kí àwọn èèyàn máa ṣe eré ìtàgé. Eré ìtàgé jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn gidi gan, tó dẹ̀ jẹ́ wípé nígbà tí mo bá lọ wò ó pẹ̀lú àwọn ẹbí mi, ó máa finú mi dùn ó dẹ̀ máa ń dá mi lárayá gan ni.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan. Nígbà tí mo wà ní kékeré, àwọn òbí mi máa ń se oúnjẹ tó ní ata gan. Eleyìí dẹ jẹ́ nǹkan tí a mọ̀ máa ń fi ọkàn ṣe. Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ tí ó dáa lára. Mo dẹ̀ máa ń jẹ́ à gidi gan ni, nítorí pé ó máa ń dùn ó dẹ̀ máa ń dára sára.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà dé ọmọdé mi tí mo rántí ni ìgbà tí mo lò pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò mi. Àwọn eléyìí jẹ́ àwọn ọmọ ìyá àti àwọn ọmọ bàbá mi. Wọ́n dẹ̀ fẹ́ràn wọn gidi. Nígbà yí a máa ń jọ ń ṣeré pọ̀, a máa ń lọ sóko, a lọ p'ọmi a dẹ̀ máa lọ p'ẹja. Ìgbà yìí ni ìgbà ọmọdé mi tí mo rántí tó dẹ̀ máa ń mú mí dùn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Pípàrọ̀ ọkàn mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa ka ìwé, mo fẹ́ràn láti máa gbọ́ orin, mo fẹ́ràn láti máa wo fíìmù. Eléyìí ni mo máa ń ṣe nígbà mìíràn tí ọkàn mi bá bàjẹ́. Mo fẹ́ràn láti máa ṣe àwọn eléyìí láti pàrọ̀ ọkàn mi gẹ́gẹ́ bí ó ti yẹ àti gẹ́gẹ́ bí ó ti yẹ kó jẹ́

Ṣé o mọ̀ pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, a gágà tọ́ bá jẹ́ àwọn fáìlì nípa àwọn ilé ìwé mi, àwọn nǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ tàbí níbi òwò, mo máa ń pamọ́ dáadáa, mo dẹ̀ máa ń tọ́jú wọn sí ibi tí wọ́n máa ń wà ní ìdábòbò.

Nígbà wo ni o máa ń fà? Fà jẹ́ nǹkan tí, ó jẹ́ nǹkan tí, mo fẹ́ràn gidi gan. Igba míì tí mo bá ń ṣeré ipá nílé pẹ̀lú àwọn, ọmọ mi mo máa ń fà gidi gan. Igba míì tí mo bá fẹ́ bọ́ra sílẹ̀, bóyá mo fẹ́ lọ wẹ̀ àbí tí mo bá fẹ́ wọ aṣọ, ìgbà yíì náà mo máa ń fà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí, àmọ́ orí tó da gan.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ? Irin àjò fún iṣẹ́ jẹ́ nǹkan ti o ṣe pàtàkì fún mi. Mo dè máa ń rin ìrìn àjò fún iṣẹ́ nígbà gbogbo. Ni oṣù tó kọjá mo sì lọ ṣe ìrìn àjò nípa isẹ kan tí o ṣe pàtàkì fún mi, iyen ni ilẹ̀ Kwara. Eleyìí ni mo lọ fun nígbà tí ọ̀gá ilé iṣẹ́ mi tí wọ́n rán mi lọ síbẹ̀.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Ayé yàwòrán jẹ́ nǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gírámà, yẹn high school. Nígbà yẹn lọ́hùn, à, mo ní ọ̀rẹ́ kan tó máa ń ṣe iṣẹ́ yìí, mo dẹ̀ máa ń fẹ́ràn láti máa tẹ̀lé lọ síbi iṣẹ́. Ìgbà yíì ni mo kọ́ bí wọ́n ṣe yàwòrán, mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń yàwòrán dáadáa.

Ṣé o mọ fi ìdáàbòbò òrùn ṣàrà? Ìdáàbòbò òrùn jẹ́ nǹkan tí mo máa ń lò à nígbà tí mo bá fẹ́ jáde. Nígbà yẹn, ní ọ̀sán tí òrùn bá pọ̀ gidi gan, mo máa ń fi ìhìn ìdáàbòbò òrùn, tí àwọn olóyìnbo mọ̀ sí umbrella. Eléyìí ni mo máa ń gbé à tí mo bá fẹ́ jáde láti fi dáàbò bo ara mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí óò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Elẹ́yi mo máa ṣe é nígbà tí, à, ọkàn mi bá wà bí ọ̀kan. Ìgbà yẹn, mo máa ṣe é pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ènìyàn tí mo bá fẹ́ràn. À, ìsọdọ̀tun ọkàn lẹ́ẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi tí mo máa ń ṣe lóòrèkóòrè.

Ṣé o ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi lóòrèkóòrè tí mo bá fẹ́ lọ sí òde àbí tí n bá fẹ́ lọ sí ibiṣẹ́. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì. Gíláàsì yìí dẹ̀ jẹ́ ìdáàbòbò sójú mi ní àkọ́kọ́, elẹ́ẹ̀kejì ó jẹ́ nǹkan ọ̀ṣọ́, ó dẹ̀ máa ń jẹ kí kí n lẹ́wà gidi gan. Mo máa n wọ gíláàsì lóòrèkóòrè.

Ṣé o ń jẹ-- ṣe o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? Àmó jẹ́ ẹni tí kò jẹ ẹran nítorí wípé ẹran jẹ́ ǹkan tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn gidi bẹ́yẹn. À mó dè jẹ́ ẹni tí à ó fẹ́ràn ẹja gidi gan. Nítorí à ẹran jẹ́ ǹkan tí àwọn dókítà sọ pé kì máa ma jẹ bẹ́yẹn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí mo máa ń gùn, à, lẹ́ẹ̀kan kan tí mo bá fẹ́ jáde àbí tí mo bá fẹ́ lọ síbì kan. À, mo máa ń gun kẹ̀kẹ́ gidi gan-an nítorí wípé ó jẹ́ nǹkan tí ó yára láti rìn lọ́nà lọ sí ibì kan. Ìgbà mí ì tí mo bá fẹ́ lọ sí ibi tí, à, tí kò jìnnà, à, kẹ̀kẹ́ ni mo máa ń lò láti dé ib-ibẹ̀.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni strawberry. Strawberry yìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan, nítorí wípé ó ní òórùn tó daa, ó dẹ̀ dùn lẹ́nu gan-an ni. Strawberry jẹ́ nǹkan tí ó da lọ́pọ̀lọpọ̀ idi niyìí ni, ti ó jẹ́ wípé nígbà kúgbà tí mo fẹ́ mu ice cream, strawberry yìí ni mo máa ń rà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ àh? Mo rí dájú wípé mo máa ń fọ ọkọ̀ mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ìyẹn ní ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé yìí ni mo máa ń fọ ọkọ̀ mi. Nítorí wípé láti ọjọ́ Monday sí ọjọ́ Friday, mo máa ń lọ síbi iṣẹ́. Mi ò de kí ń ráàyè láti fọ. Tó bá di ọjọ́ Sátidé láàárọ̀ kùtùkùtù, ìgbà yìí ni mo máa fọ ọkọ̀ mi.

Ṣé o fẹ́ran yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan-an. Nígbà gbogbo tí mo bá lọ sí ibo bóyá ibi ile ìdárayá àbí tí mo bá lọ sóde, mo fẹ́ràn láti ya àwòrán níbẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí mo máa fíí ṣe ile lọ́sọ̀ọ́ àti nǹkan tí mo máa ń wò lọ́jọ́ iwájú láti rántí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mò ń lò nínú yàrá mi ni fáànù. Fáànù yìí jẹ́ nǹkan tí à, mo fẹ́ràn gidi gan, nítorí wípé mo máa ń lò ó lóòrèkóòrè láti fi à, ṣe ara ní à, òtútù. Nígbà tí oru bá mú, eléyìí ni mo máa ń tàn án tó máa jẹ́ kí oru ú lọ. Ó sì máa jẹ́ kí ilé tutù. À, ó kò dán kí ara ènìyàn gbóná.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń tọrọ ìdáríjì, àti àforíjì lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ẹni tí mo bá ṣe ẹ̀ṣẹ̀ sí láti sìn jẹ́ nǹkan tí kò da. Ìgbà tí mo bá dẹ̀rí wipé mo ṣẹ̀ àbí mo sìn ṣẹ̀yàn kan, mo máa tọri àforíjì lọ́wọ́ wọn.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ? À, nígbà tí òjò bá ń rọ, mo fẹ́ràn láti wà nínú ilé nítorí wipé mo jẹ́ ẹnìkan tí kò láí, tí kò fẹ́ràn òjò. Nígbà yìí ni mo màá n wọ fíìmù àbí kí màá gbọ́ orin àbí kí màá ka ìwé àbí kí màá kọ àwọn nǹkan tó wà nínú ọkọ̀n mi sílẹ̀. À tí òjò bá ń rọ, mo fẹ́ràn láti wà nínú ilé.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìdárayá? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Elẹ́yìn dé jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo. Nígbà mìí tí ara mi ò bá dá àbí tí ara rẹ̀ bá mú mi, mo máa ń mu àwọn ẹ̀rọ èrò ìdárayá tó jẹ́ wípé mo máa ń ṣẹ́ ara lóore, wọ́n dà máa ń ṣẹ́ ara di ọ̀tún.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Jijí ní kùtùkùtù jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń jí, àà, dáadáa ní kùtùkùtù. Mo máa ń didè ní déedé aago márùn-ún láàárọ̀. Ìgbà yí ni mo máa ń ṣe àdúrà, tí mo máa ń tọ́jú ilé, tí mo máa ń se oúnjẹ tí màá jẹ kí n tó jáde lọ sí ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi. Àwọn yí yii ni mo de máa lò n wò ní ọjọ́ Sunday tí mo bá ti dé láti ìjọsìn. Ibibayi ni mo máa n lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti lọ wo àlọ́ apanilẹ́rìn àti láti ṣe ìdárayá fúnmi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ àmàlà àti ọbẹ̀ ata. Àmàlà jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gidigidi nítorí pé nígbà tí mo wà ní kékeré, àmàlà yìí ni mo máa ń jẹ lóòrèkóòrè. Ó dè jẹ́ oúnjẹ tó ti bá mi lára mu. Láti ìgbà yìí wá, àmàlà ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Àwọn oníbàárà tuntun jẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé, mọ́ nífẹ̀ẹ́ sí. Mo de máa ń pe wọ́n lóòrèkóòrè nígbà tí wọ́n bá pa ibi ọjà mi kọjá. Eléyìí ló jẹ́ kí n máa ní àwọn òwò tó ń lọ síwájú. Eléyìí de máa ń jẹ́ kí òwò mi kó máa tẹ̀síwájú sì náà. Nípa ìdí èyí, mo máa ń pe àwọn oníbàárà tuntun ní ìgbà gbogbo.

Ṣé o mọ bí a ti ń pẹja? Àpèjá jẹ́ nǹkan tí mo fẹ́ràn pàtàkì nígbà tí mo wà ní kékeré. Nígbà yen lọ́ oun, ta bá ti ní à ìdánidúró ní ilé-ìwé, mo máa ń lọ sí à ọ̀dọ̀ à ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi de jẹ̀ ẹnìkan ti mo fẹ́ràn gidi gan-an. À o máa ń mú mi lọ sí ibi tí wọ́n ti máa ń pẹ́ja tó dẹ̀ dára gidi gan.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ nǹkan tí à ó ṣe pàtàkì sí mi. Ó dẹ̀ máa ń dúró dáadáa. Nígbà tí àbmọ́ bá fẹ́ ṣe àwọn ǹkan kan lórí fóònù mi, bátìrì ni mo màá ń lò. Ó dẹ̀ jẹ́ bátìrì tí ó dá lọ́pọ̀lọpọ̀ tó jẹ wípé a kò kì tètè ń kú. Ó dẹ̀ jẹ́ ǹkan tí màá ń lò, tí mo fi ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo ní láti ṣe lórí fóònù mi.

Data tó máa ń lò loṣọṣẹ pọ̀ tó. Data tí mo máa ń lò loṣọoṣẹ ó pọ̀ gidi gan. Ó máa ń tó bí six gig. Six gigii o jẹ́ nǹkan tí mọ̀ máa ń rà loṣọoṣẹ lọ́wọ́ àwọn MTN. Iyi tọ de jẹ́ wípé nǹkan tí mo máa ń lò ni tó máa ń tó mi loṣọoṣẹ.

Ṣé o máa ń ṣe ìmójútójú àwọn software rẹ? Ìmójúdójú àwọn software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí ni mo dè máa ń fi sí iṣẹ́ lóòrèkóòrè. Nítorí wípé ó máa ń jẹ́ kí software mi kó ṣe iṣẹ́ dáadáa, ó dà máa jẹ́ kí mo, mo lè ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe lórí rẹ̀. Tójú wọn. Èdi di èyìí ló jẹ́ wípé mo máa ń fojú tó software mi dáadáa.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ mọ àmì ìràwọ̀ mi dáadáa. Àmì ìràwọ̀ mi ni Aquarius. Aquarius jẹ́ àmì omi àti àmì òṣùpá, tó dà jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ayé ta wà yìí. Àmì yìí dẹ̀ jẹ́ àmì tó ṣe, à, tó ṣe pàtàkì sí mi náà. Aṣọ àmì ìràwọ̀ mi ni Aquarius.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì, à, lórí àwọn ǹkan kan tí mo ń ṣe nígbà mìí. Àwọn eléyìí ni mo dẹ̀ máa ń ṣe lóòrèkóòrè. Mo máa ń ṣe àwọn ilé yìí gidi gan-an ni, nítorí pé ó jẹ́ àwọn ǹkan tí ó wà lára, à, òfin láti ka àwọn àdéhùn dáadáa, à, ká tó ṣe àwọn iṣẹ́ àbí àwọn ǹkan mii lórí ẹ̀

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe lẹ́ kọọkan Nígbà mii, nígbà tí àwọn ènìyàn tí mo bá fẹ́ bá ṣe ìpàdé tí wọ́n bá wà ní àrọ́wọ́sí àbí àrọ́wọ́tó mi, a máa ń gbèrò láti ṣe é lórí fóònù tó dẹ̀ máa ń jẹ́ kí ó lọ dédé, a dẹ̀ máa máa ṣe bó se yẹ ká ṣe ṣe, ó dẹ̀ máa ń lọ dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn èèyàn pàtàkì nínú ayé mi. Lánàá ọdẹ yìí, mo ṣe lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, à, tó ń ṣe, à, iṣẹ́ igi. À, mo dẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ ra àwọn igi àti láti ba ṣeré fún ìgbà díẹ̀ kí n tó kúrò níbẹ̀. So mo sì bá ọ̀rẹ́ mi pàdé lánàá, tọ dẹ̀ jẹ́ àwọn, àwọn nǹkan tó ṣe, à, pàtàkì sí mi tó dẹ̀ mú inú mi dùn.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Éleyi jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, à ní ọ̀sẹ̀ tó kọjá, ọ̀gáà tó jẹ́ àwon olùdarí ibi iṣẹ́ mi sì rán mi lọ sí ìtò tuntun tó jẹ́ wípé mo ń kọ àwọn ǹkan tuntun, nípa ibi iṣẹ́ láti lò àwọn software kọ̀ọ̀kan láti fi ṣe design fún àwọn ilé.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún ènìyàn. Podcast yìí mo dé máa ń gbọ̀ lórí, lórí fóònù mi nítorí wípé tó bá ti di ọ̀rọ̀ ibi iṣẹ́ àbí ọ̀rọ̀ ọjà, mo fẹ́ràn láti máa gbọ́ podcast. Èleyii máa fún mi ní ìmọ̀ tuntun àti ọgbọ́n láti dojú kọ àwọn ìdènà àti ìṣòro kankan tí mo máa ń bá pàdé níbi iṣẹ́ àti níbi ọjà.

Ṣé o fẹ́ràn orin òkè? Rínrin òkè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn. Nígbà tí mo wà ní kékeré, ó ní ìgbà kan tí ọ̀rẹ́ mi kan ṣubú láti òkè. Eléyìí de jẹ́ kí ẹ̀rù bà mí gidi gan. Láti ìgbà yẹn di òní, mi ò fẹ́ràn láti máa gun òkè àbí láti rìn òkè. Nítorí wípé, kí eléyìí tí mo, ìmọ̀ràn tí wọ́n gbà mi ní ìgbà tí mo wà ní kékeré pé kí n máa ma rìn òkè.

Ṣé o ti ṣìná rí? Àa onígbà kan tí mo fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ní ìlú kejì, nígbà yìí ó dẹ̀ fún mi ní, àh, ọ̀nà tí màá gbà. Bọ, nígbà yẹn, nígbà tí mo dé bẹ̀, mo ṣìná, mii mọ ọ̀nà yẹn. À, eleyii dẹ jẹ́ nǹkan tí ó ṣe ìpalára fún mi díẹ̀ nítorí wipé mo ní ń di, mo níro láti bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo rí, à, ní agbègbè yẹn. Àwọn èèyàn yìí ló wá ṣe, à à, juwe ọ̀nà tí màá gbà. À, nípa ìdí èyí, mo ti ṣìnà rí nígbà tí mo wà ní kékeré.